Ó yara, ó yara, ó dé kò níra. Mo lè, mo lè, mo lè jẹ́ ẹni láti ibì kankan láì máa fi nkan tí mọ n ṣe lè.

Ojẹ kan tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa tí mo ò mọ̀ ọ́n pa e dáadáa, mo ni indomie. Àwọn olóyìnbo àwọn elẹ̀èdè Gẹ̀ẹ́sì máa ń pè ní indomie. Wọ́n máa pè ní noodles. Òhun ni oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa.

Ní báyìí nǹkan tí mò ń rò náà ni yen, mò ń ro ọjọ́ iwájú bí ọjọ́ iwájú mi ṣe máa rí, bí mo ṣe fẹ́ ṣe, níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ǹkan tí mò ń rò ni yẹ́n, kíni kín ṣe, kíni, kíni, kíni next step kí ló yẹ kí n ṣe. Àwọn èrò mi fọ́jọ́ iwájú ní yẹ́n fún iṣe ọjọ́ iwájú. Mi i mọ̀ ǹkan tó yẹ kí n ṣe. Bí lè fọ̀, mò ń gbẹ́kẹ̀lẹ́ Ọlọ́run fún direction. Kó dẹ̀ bá mi ṣe ogun.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò náà ni ti ile, mo kì í lò iṣẹ́ ìgbọ̀nsẹ̀ títà tí gbogbo èèyàn máa ń lò tó wà ní ìta torí pé ó lè wá dangerous oríṣìíríṣìí ló wà níbẹ̀. Tile ni mo máa ń lò.

Tábìlì iṣẹ́ mi ó kéré báyìí torí pé mo ṣìń ṣiṣẹ́ kárakára. Mi tí ń makiẹ́, mi tí ń rí big breakthrough, à man báyìí ó kéré kò tóbi.

Ní ojúmọ̀, mo máa ń fọwọ́ tó ìgbà méjì lójúmọ́. Máa ń fọwọ́ tí n tí n bá wẹ̀ tán kí n tó jẹun. Máa fọwọ́ ní dédé ìrọ̀lẹ́, mo dẹ máa fọwọ́ kí n tó sùn.

Tin bá wà nínú ọkọ̀, mo ma nifẹ sí láti gbọ́ orin àti àwọn podcast tí mo ma rí lórí YouTube. Àmọ́ lọ́pọ̀ ìgbà orin mo máa ń gbọ́ nínú ọkọ̀, tin bá gbọ́ orin mo ń gbọ́ podcast.

Mi kì n wo TV púpọ̀, iye ojú ibojú púpọ̀ ní ojúmọ́ àmọ́ ní ojúmọ́ mo máa ń wo TV fún bí i wákàtí mẹ́ta torípẹ́ orí fóònù ni mo ti máa ń wo ọ̀pọ̀ nǹkan tí mo bá fẹ́ wo.

Ní fún iṣẹ́ mi àti field ti mi wà. Ọjà tuntun máa jáde ní, ní oṣù àkọ́kọ́ ní ọdún tó ń bọ̀. Òun ni ọjà tuntun máa jáde.

Bẹ́ẹ̀ni, mò ń fi ìpara sára. Àmọ́ ó ti pẹ́ tí mo ti fi ipara sára torí pé mi tí rí ipara tó bára mi mu. Tẹ́lẹ̀ mò ń fi ìpara sára, àmọ́ ní ọwọ́ báyìí kí n para, mi kì í fi ìpara sára.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ní idárayá tí mo fẹ́ràn jù ni àwọn Korea, àwọn Americans àti àwọn Japanese. Àwọn ni ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù.

Etí mi dà, etí mi tẹ̀ máa ń gbọ́, mo ma ń gbọ́rọ̀ dáadáa. Mi kì n lo etí gbọ́ ǹkan kan. Mo, mi ní díẹ̀ kò ṣe ǹkan tí mo nílò, àwọn tó báà lè gbọ́ ǹkan dáadáa ni wọ́n máa lò.

Òkò ti mo ma n ṣe nínú òwúrọ̀, nínú òwúrọ̀ kọọkan ni, mo ma n wẹ̀, mo ma n fún yìn, mo ma n ṣe ẹsẹsáísì. Ti awon oloyinbo pé ni push up. Nkam tí mo ma n ṣe nínú òwúrọ̀ kọọkan nìyẹn. Mo dẹ̀ máa rí pé mo gbàdúrà.

Lọ́wọ́ bái ẹ̀mí mo ń ṣiṣẹ́ fúnra mi, ẹ̀mí ni mò ń, ẹ̀mí ni mò n hustle fún owó. Àwọn owó tí mò ń gba kò dára tó, kò dára tó. Ó kàn tó jẹhun ni kò tó ṣe ǹkan mi kò tó ra ǹkan kan kò dára tó.

Bẹ́ẹ̀ni, tí n bá n jẹun. Mo ní ìwà tó dára tí n bá n jẹun. Mo máa ń jẹun púpọ̀, mò dẹ̀ ní ìfẹ́ oúnjẹ gan an. Àmọ́ ìyẹ́n ò bá wa mí jẹ, kò bá wa oúnjẹ mi jẹ. Mo jẹ́ ẹnìkan tó to ní ìfẹ́ oúnjẹ debi pé mo mo rẹ́sípẹ́ẹ̀tì oúnjẹ. So mo ní ìwà tí n bá n jẹun.

Bẹ́ẹ̀ni mo máà ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Idi tí mo ṣe wà ní --intane, lórí Íńtánẹ́ẹ̀tì náà ni ọ̀pọ̀ ìgbà mo máa n rí pé mo wà ǹkan láti kọ́. Lórí Íńtánẹ́ẹ̀tì náà mo ti kọ́ bọ̀ ṣe n design, bo ṣe ń ṣe graphic design.

Rárá, mi kì í se early bird. Mi kì í se èèyàn tó má n jí ní kùtùkùtù, ní kùtùkùtù òwúrọ̀. Ni ọ̀pọ̀ ìgbà mo ma n jí láàárọ̀ ni bí i aago mẹ́sàn. Sí í aago mẹ́sàn àtàpọ̀ mo ma n jí.

Mi ní ìgbàgbọ́ ní mii gbagbo ninú ìgbàgbọ́ àtọwọ́dowo mii gbagbo ni, mo gbàgbọ́ nínú Jesu Kristi ọmọ lọrun gẹ́gẹ́ bí Kristiẹ́nì tí mo jẹ́. Mi ní ìgbàgbọ́ nínú àtọwọ́dowo.

Igbà tí mo máa, tí mo máa fà, ti mo, tí mo má a yàn ǹkan, ígbà tí mi bá ṣe ǹkankan, tí inu mi bá de dun gan, tí mo bá dẹ́fẹ̀ẹ́, tín mi bá fe te ffọ́nù mi, ígbà yen ni mo máa ya ǹkan, ígbà yen ni mo máa fà.

Mo ní èrò, àwọn mi ní ètò, mi ní ètò tí akoko náà bá ti dé Ọlọ́run máa ṣe eto ẹ́. Mo ní èrò láti fẹ́ iṣẹ́ mi lọ sí ìlú míràn, wọn ó máa wò mi láti fi ayé mi náà lọ sí ìlú míràn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni movie àbí comedy.

Rárá, mi kì í na ara mi. Kò sí ǹkan tó fé ṣe lẹ́, mi kí n na ara mi. Ọlọ́hun fún mi ní ìṣòro tó má fi jẹ́ kí n na ara mi. No, mi kí n na ara mi.

Ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀ tí oru bá mú à ti ṣùgbọ́n tó rù bá mú mo má a ń tì, mo dẹ̀ má a ń tán AC inú ọkọ̀. Àmọ́ tó rù oo bá mú, mo fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀.

Rárá mi kì í jíyàn, mii dẹ̀ fẹ́ràn ìjiyàn, mi fẹ́ràn jíyàn, mi fẹ́ràn láti máa jíyàn. Ǹkan tó má a fi àkókò ṣòfò ni tí ó dẹ̀ kò ní sẹ́sù. Mo ma ń sá fún ìjiyàn.

Ohun mimu ti mo fẹran ju ohun nani omi. Yàtọ̀ sí omi, ohun mímu tí mo fẹ́ràn jù tí mo tún fẹ́ràn jù, òun ni apple juice. Mi kì í mu púpọ̀ torípé ṣúgà pọ̀ ní, àmọ́ òun ni ohun mímu tí mo fẹ́ràn jù.

Nígbà tí mo kẹ́yìn lọ wo eyín, ní tó tọ́ mi wò, min lọ wo eyín rí. Mo rí pé mi ti ní, mi ti ní iṣsue àbí wáhala alákankan pẹ̀lú eyín mi. Ó dà pé.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní ọ̀pọ̀ ìgbà ní ibi iṣẹ́. Gbogbo ìgbà ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ó jẹ́ ǹkan tí mo nífẹsí à mọ́, kó lè, kò lè sá fún, mi ò lè sá fún.

Bẹ́ẹ̀ni, ní agbára Ọlọ́run, mo máa pàdé àfojúsùn títà mi. Mo máa pàdé wọn dáadáa. Ọlọ́run máa fún mi sẹ. Mo máa pàdé àfojúsùn títà mi.

Tí n bá, tí n bá dúró dè ǹkan, nǹkan tí mo máa n ṣe ni, mo ma n try láti ṣe nǹkan mi kí n má bàà ro ju. In case tí nǹkan yí o bá tètè dè. Ara àwọn nǹkan tí mo máa n ṣe ni mo ma n wo eré àbí kí n ṣe nǹkan tí mo ní láti ṣe tì mí tí rà yé ṣe.

Ní ibi iṣẹ́, ní ìgbà mí oó ni áwon ọjọ́ tí a má ń wọ aṣọ àkayòrí. Ko ṣe e ní gbogbo ìgbà ni a má ń wọ aṣọ àkayòrí, ní bí i ọjọ́ ọjọ́ ọjọ́ ajẹ́, ọjọ́ Ẹtì a má ń wọ aṣọ àkayòrí.

Bí mo ṣe má n ṣe àkópọ̀ fún ìrìnàjò, mo má a rí pé gbogbo ǹkan mi àti ẹrù tí mò n mu lọ ìrìnàjò yẹn, mo má a rí pé gbogbo wọn mo ti ṣeto wọn kalẹ̀. Aṣọ mi, àwọn ǹkan tí màá nílò, mo má a n ṣeto wọn kalẹ̀ bí mo ṣe má n ṣe àkópọ̀ fún ìrìnàjò nìyẹn.

Ní ọ̀sán, ìrẹsì ni mo máa ń sábà jẹ. Ìrẹsì mo máa ń sábà jẹ ní ọ̀sán. Àbí èwà. Ìrẹsì àbí èwà ni mo máa ń sábà jẹ ní ọ̀sán.

Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́, tí mo ṣe kẹ́yìn, tí mo, ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe ó, ó, ó wá dáadáa, ó wá dáadáa, ó lọ dáadáa. Iṣẹ́ ńlá ni ó jẹ́, ó ṣe dáadáa.